Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn tita mi torí wípé gbogbo ǹkan tí mo ní ni mo fi máa ń fojú lé àfojúsùn tita yìí, torí wípé àwọn ohun tó ṣe pàtàkì sí mi ni mo sì máa ń lo gbogbo agbára àti ipá mi láti ríi wípé mo fọwọ́ ba àfojúsùn tita mi yìí.